Nígbà tí mo máa ń fọ àwọn aṣọ mi ni ìgbà tí ó bá di ìparí ọ̀sẹ̀ tá a ń pè ní weekend, mo máa kó àwọn aṣọ yìí síta maá lẹ́ fọ̀ gbogbo é ní ẹ̀ẹ̀kan nítorí àwọn èyí tí mo ti lò láàárín ọ̀sẹ̀ kí gbogbo e lè di fífo. Iṣẹ́ mi kì o sì gba mi láàyè, ìdí nìyẹn tí mi ò ṣe kí n fọ lójoójúmọ́

Nǹkan tó máa n mumì rerìn ni pé tí n bá wà láàrin àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ń sọ ohùn kan tàbí méjì tí ó lè mú wọn pa ìwọ̀nù rẹ, tàbí kí n wà láarin àwọn adẹ̀rìn pọ̀ṣọ́nú, irú àwọn nkan báyi a si máa mumì rerìn nítorí wípé ohùn tó pa ni lẹ́rìn-ín.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ aláwo ni mò ń lò. Nítorí wípé òun ni ètò jẹ́ ìgbàlódé tí gbogbo ayé ń lò nísìnyí. Nitori naa, iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mò ń lò aláwo ni. Tó sì jẹ́ wípé ó dára fún wa láti máa lò nítorí ìjókòó rẹ̀. Òun ni yéyé.

Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí omoluabi, mo máa ń wọ fìlà ní ìgbà tí mo bá wọ aṣọ aláranbara tó jẹ́ tí ilé bàbá wa Karo jire. Bí mo bá wọ agbádá, màá fi fìlà sí tàbí bí mo bá wọ àǹkárá, màá sì fi fìlà sí láti lè jẹ́ kí àwọn ẹeyan mọ̀ pé ọmọ Karo jile ni mí.

Irú kọ̀ǹpútà tí mo ń lò ní kọ̀ǹpútà eyi to jẹ́ wípé a máa ń gbé e ní àgbéká káàkiri tí a ń pè ní lápútọọ̀pù. Irú kọ̀ǹpútà yìí tí mo dẹ́ ń lò yìí, mo ti ń lò tipẹ́ tipẹ́ ó sì ti ń ṣiṣẹ́ di ìsinyi, bẹ́ẹ̀ ni ó sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn fún mi.